Kí ni mo máa ń jẹ ní àárọ̀? Ó dá lórí nǹkan tí mo bá jẹ sùn lálẹ́ àbí ilé ẹ̀kọ́ tí mo bá ní ǹkan tí mo jẹ kù lálẹ́ tí ó máa ṣẹ̀ṣẹ̀ se oúnjẹ. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo maa n jẹun àárọ̀ mi mo oúnjẹ osan ni oúnjẹ tí mo sì fẹ́ràn jù kí n máa jẹ ní iru àsìkò báyìí, òun náà ni ìrẹsì àbí ìrẹsì àti ẹ̀wà. Òun ni mo fẹ́ràn tí mo máa jẹ nínú akòkó yìí jù.

Ṣé o máa ń fi ìdáàbòbò ọ̀ràn ṣára? Rárá o, èmi ò kí ń fi ìdáàbòbò ọ̀ràn sí ara mi. Tí gbogbo ìgbà tí ọ̀ràn bá mú, mo máa ń ṣà kí èéṣí. Nít'orí náà, mi ò kí ń fi gbogbo ìgbà jáde nígbà tí òòrùn bá mú. Torí mo jẹ́ ẹnìkan tí ó máa ń kórìíra ìtara òòrùn, torí mo jẹ́ ẹnìkan tí ó pupa díẹ̀ tí mi ò sì ní fẹ́ kí òòrùn mú mi jóná.

Sọ fún wa nípa ọbẹ̀ ilá. Ọbẹ̀ ilá jẹ́ ọ̀kan nínú àwọn ọbẹ̀ tí ó gbajúmọ̀ ní ilẹ̀ẹ, ní orílẹ̀-èdè Nàìjíríà papọ̀ dé Senegal. Torí mo mọ àwọn ọ̀rẹ́ mi kan tí wọ́n wá láti orílẹ̀-èdè Senegal, tí ó jẹ́ wípé àwọn náà máa ń jẹ ilá. Àwọn ènìyàn tiẹ̀ tún fẹ́ràn ilá débi wípé wọ́n tún máa ń fi ilá jẹ ìrẹsì, tí wọ́n máa ń tà gẹ́gẹ́ bí oúnjẹ búkà tí àwa mọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Tó jẹ́ wípé ohun tí ìyá yìí ń tà nígbà náà, òun ni rice àti ọbẹ̀ ilá. Bẹ́ẹ̀ ni àwọn Senegal ṣe fẹ́ran an rẹ̀ tó. Bẹ́ẹ̀ náà sì ni àwọn Hausa náà fẹ́ràn ilá gidigidi gan-an, tó jẹ́ wípé kò sí ìgbà tí wọ́n ò lè jẹ ilá, kò sì sí ọbẹ̀ tí wọn ò fi le jẹ. Àwọn náà ní oúnjẹ kan tí wọ́n ń pè ní tuwo, Tuwo rice. Wọ́n ti gbàgbé orúkọ rẹ̀ ní ìyìnbo. So eléyìí, àwọn náà máa ń fi ilá, wọ́n fẹ́ràn kán máa fi ilá jẹ irú b ọbẹ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà sì ni ní ilẹ̀ Yorùbá náà. Àwa náà kúndùn hunká máa jẹ ilá, pàápàá jùlọ ilá àti ẹ̀bà àbí ilá àti fùfú. Àwọn ènìyàn fẹ́ràn rẹ̀ gidigidi gan-an ni. Bí a ṣe máa ń ṣe ilá yìí, kì í ṣe nǹkan tó le rárá rárá. Tí a bá ti lọ sóko, táa fẹ́ ilá, táa wo ilá náà, táa ṣẹ́ oríi rẹ̀ tó ṣẹ́ lọ́wọ́ kan. Ó tún, ó tún mọ̀ sí wípé ilá yìí kò tí ì kó nùu, ó dára púpọ̀ fún ọbẹ̀ sísè. Bẹ́ẹ̀ ni ta bá ti gbe délé, ta ti ja tó pọ̀, ta sì gbe délé, a ó sáa kéékèèké, a ó ge kéékèèké tí yóò kéré gidigan, a ó sì gbé omi ka ná. Táa bá ti gbé omi ka ná, táa, ta fi irú sí i, táa fi gbogbo nǹkan tí a fẹ́ fi sí i, táa fi sí i. A ó wá da kìnì ọbẹ̀ ìkíni ilá tí a ti ṣe yíi, a ó dàá sínúu rẹ̀. A ó ró pọ̀ púpọ̀. Tó bá ti pẹ́ díẹ̀, a ó dè e mọ́lẹ̀, a ó sì jẹ́ kó pẹ́ díẹ̀ lórí iná. Lẹ́ẹ̀ tí ó bá ti pẹ́ bí i lórí iná bí i ìṣẹ́jú mẹ́wàá sí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún, a ó gbe ká lẹ̀. Ọbẹ̀ wa ti délẹ̀ náà nìyẹn. Ilá jẹ́ èyí tí ó dùn hún sé gidigan ni, tí kò ṣe, kò sì kí ń gba àsìkò rárá rárá.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tábìlì iṣẹ́ mi jẹ́ èyí tí ó dára tí kò tóbi púpọ̀ tí kò sì kéré púpọ̀. Ìdí tí mo fi sọ pé kò kéré ni wípé ó gba gbogbo ǹkan tí mo fẹ́ kó sí orí rẹ̀. Pàápàá jù lọ ohun tí ó máa ń sábà wà ní orí tábìlì iṣẹ́ mi ni monitor, CPU, mouse àti keyboard. Gbogbo àwọn ǹkan tí mo nílò láti kó sí orí tábìlì iṣẹ́ mi nìyí. Yàtọ̀ sí ikẹ́ òmi tí mo bá tún gbé sí orí rẹ̀, tí wọ́n a máa fi ṣẹ́ ọmi mu. Lẹ́yìn eléyìí, a tún fi ibi tí wọ́n lè fi ẹ̀rọ ibará ẹni sọ̀rọ̀ mi sí. Lẹ́yìn eléyìí, kò tún sí ǹkan kan tí ó yẹ́ kó wà lórí tábìlì iṣẹ́ mi. Bẹ́ẹ̀ sì ni yo mu mi máa gbajú mọ́ iṣẹ́ mi. Lẹ́yìn eléyìí gan, kò tún sí ǹkan tó tún lẹ́tọ̀ fún mi láti tún kó sórí rẹ̀. Ṣo bẹ́ẹ̀ naani koni kò sí ǹkan mìíràn tó tún lè gba. Ǹkan tó tún lè gba ni bí àwọn ǹkan kéékèèké bíi oúnjẹ ìpápánu, bíi bisikíìtì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n eléyìí mi ò kín sábà kó sórí rẹ̀ torí mi ò nídi rẹ̀ tí mo bá ti ń ṣiṣẹ́.

Sọ fún wa nípa ẹ̀rọ ayélujára ní abúlé. Ẹ̀rọ ayélujára ní abúlé ó jẹ́ èyí tí kò kín sábà dáadáa rárá. Torí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, sáfìsì ní abúlé ó jẹ́ èyí tí kò, tí kò ti gbòòrò, tí kò sì ti wúlò. Torí ìdí èyí, àwọn ilé iṣẹ́ tí ó ń tan nẹ́tíwọ́kì káàkiri, tí wọ́n ń tan afẹ́fẹ́, gáàsì, agemo ìmú, ìmú nǹkan dún gbàmù lórí ayélujára káàkiri. Wọ́n jẹ́ àwọn aládàáni. Torí ìdí èyí, èrè ni wọ́n wà, ni wọ́n dá lé lórí, èyí bí wọ́n ṣe jèré ní gbogbo tìtì wọn. Torí ìdí èyí tí wọ́n bá lọ gbé owó àwọn ọ̀kan ní sáfìsì yìí tí wọ́n bá mú lọ sí àwọn abúlé, kò ní sí àwọn ènìyàn púpọ̀ níbẹ̀ tí yóò máa lò, tí yóò sì máa fún wọn lérè. Àti wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lábúlé wọn ò kí ń bùkátà sí àti máa lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ pé títì. Yàtọ̀ sí kí wọ́n ti pè, àbí kí wọ́n, èyí tí ó bá tún jẹ̀ tó mọ̀ díẹ̀ nínú rẹ̀, òní yóò tún ní kí òun lọ sí orí àwọn TikTok. Bayi ni wípé atipe àwọn ènìyàn okin sábà po ni abúlé. Torí ìdí èyí, èrè tí wọ́n jẹni wọ̀ àwọn ìlú báyìí yóò kéré gidi gan. Tí ó sì jẹ́ pé nǹkan kan náà ni, èyí tí wọ́n bá gbé sí inú gbòòrò, iye owó kan náà ni ó ná wọn, tí wọ́n sì fi pa owó púpọ̀. Torí ìdí èyí ọ̀pọ̀lọpọ̀ ìgbà kò kín sábà ṣe sáfìsì ní àwọn abúlé. Bó ti jẹ́ pé ó máa ń wà láwọn ibi kan, àwọn tó bá fẹ́ láti gbòòrò, tó bá fẹ́ lọ sírú bẹ̀, bẹ́ẹ̀ ó máa sábà wà ní ìgbà mìíràn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ igbá kò kín sí sáfìsì torí, torí pé àwọn, àwọn tí ó ń ṣètò rẹ̀ wọn ò kí ń sábà gbé lọ síbẹ̀. Torí owó tó kéré tí wọ́n rí, tí wọ́n mọ̀ rí láti àdọ́ àwọn ènìyàn wọ̀nyí. Kò sì sí nkàn tó kan ìjobá. Ìjọba ò gba táskì lórí títì àwọn náà, wò o gbowó orí lórí wọn. Torí ìdí èyí, sáfìsì lábúlé àti ayélujára lábúlé ó jẹ́ èyí tí kò ti gbòòrò rárá. Páapá ju lọ ní orílẹ̀-èdè wa, orílẹ̀-èdè Nàìjíríà.

Sọ fún wa nípa lílò sí ilé ìbílẹ̀ yín. Ilé ìbílẹ̀ wa ṣe lílò síbẹ̀. Ilé yìí ti wó tán, kò sí ǹkan kan níbẹ̀ mo a kan wa. Ààrín kódà, ààtì è kí n lọ síbẹ̀ mo gaan ni. Gbogbo ẹ ló ti wó tán tó ti dála pa. Gbogbo àwọn baba wa damu ti won ko, ti won gbe gbogbo e ti tan o. Àwọn tó sì kọ ìkaná wọn náà ló kú bái.